Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀ ilẹ̀. Ké é? Ẹ̀, à, bábo ṣe máa ń ka nǹkan náà ni. Bábo ṣe máa ń ka nǹkan náà ni mo, a ṣe máa ka àwòrán ilẹ̀ Hmm.

Kí ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù? À, oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà òyìnbó tí à ń pè ní cake. Mo fẹ́ràn ẹ́ gan láti máa jẹ. Mo dẹ̀ tún fẹ́ràn láti máa jẹ àkàrà ìlú wa ní bíbà tí à ń pè ní, à, àkàrà yìí ta a máa ń dín pẹ̀lú epo àti òróró.

À, bàá kò sí bí mo ṣe fẹ́ ṣe ìtọ́jú àwọn ọjà, nítorí pé ní ọjà tá a máa ń ná, wọ́n yan àwọn ènìyàn tó ń ṣe ìtọ́jú ọjà tí wọ́n ń gba ilẹ̀ ọjà tí wọ́n ń kó gbogbo ìdọ̀tí láti jẹ́ kí ọjà mọ́ tónítóní, wọ́n dà máa ń fún wọn ní owó oṣooṣù. So kò sí bí èmi ṣe fẹ́ ṣe ìtọ́jú ọjà, èmi kọ̀ máa ń lọ sọ́jà. Màá dẹ́ra àwọn nǹkan tí bá nílò láti fi ṣe nǹkan nílé, màá dẹ́ padà sí ilé mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀. Bóyá tí ó bá sí àkókò láti jẹun nínú ilé, màá bu oúnjẹ náà sínú abọ́ mi àbí inú kúlà, màá jókòó tí mo máa jẹ nínú ọkọ̀. Mo máa ń jẹun nínú ọkọ̀ mi, màá ń jẹun nínú ọkọ̀.

Rárá o, èmi ò ní àwòrán kankan lára o, mi ò yàwòrán kankan lára. Nítorí pé láti ilé mi ò tíì fẹ́ràn rẹ̀ rárá. Mi ò fẹ́ràn tí wọ́n máa ya àwòrán sí ara mi. Mi ò fẹ́ràn rẹ̀ rárá rárá rárá. Mi ò fi ibi kankan fẹ́ràn ẹ̀. Nítorí náà mi ò lè yàwòrán kankan sára.

Ah! Èmi ò mọ̀ bí a ti ń fọn, bí a ti ń fọn òye mi o, kò yé mi, ìbéèrè tẹ bẹ̀rẹ̀ yẹn kò yé mi o. Mi ò gbọ́ èdè Yorùbá tó yẹn. Mi ò mọ̀ bí a ti ń fọn. Mi ò mọ̀ rárá o.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ya àwòrán nítorí pé ó máa ń mú inú mi dùn kí a máa ríra mi nínú ìwé tí a ń ya àwòrán sí. Mo fẹ́ràn láti máa ya àwòrán dáadáa, mo nífẹ̀ẹ́ gan ni.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa kọrin. Mo fẹ́ràn ẹ̀ gan. Kódà ní ilé ìjọsìn mi, mo wà lára àwọn ẹgbẹ́ akọrin nítorí pé mo fẹ́ràn láti máa kọrin gan. Mo máa ń mu inú mi dùn tí n bá ń kọrin.

Ìrántí ìgbà ọmọdé mi ni ìgbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí a máa ń pè ní "kindergarten", tí ó bá ti di ọjọ́ ọjọ́ Friday tó jẹ́ ọjọ́ Ẹtì, ẹ, a máa ń yí-- ọ máa ń, ọ máa ń, àwọn ẹ, olùkọ́ wa tí a ń pè ní teacher, ọ máa ń gbé television wá àti fídíò máa bá wa fi orin sí, a máa kọrin, a máa jó, a máa fò sókè, a máa fò sílẹ̀. À, ìrá-- ìgbà kékeré ìrántí mi tí mo rántí dáadáa ní ẹ, inú mi máa ń dùn gan.

Bí mo ṣe máa ń ṣe ìdúnadúrà ọjà ni pé tí mo bá ti lọ s'ójà, tí mo bá fẹ́ ra nǹkan kan, tí wọ́n bá ti pe iye tó jẹ́ fún mi, mo máa ń kọ́kọ́ bù sí méjì ọgbọ̀ gbà. Ni pé ṣe kò gba iye báyìí. T'ọ́n bá ti ní kí n mu, màá tú bù, màá tú bù àbọ̀, màá tú bù sí méjèèjì ọgbọ̀ ọgba. Tí, tí, tí, tí, tí, tí, tí ẹni tó ń ta ọjà yẹn máa fẹ́ padà gba, tí ó bá, tó máa fẹ́ padà sọ iye tí o máa ta ọjà òun. Tí bá wá rí pé ó pẹ́ mi, màá kó wọlé, màá dẹ́ k'ojá.

Bẹ́ẹ̀ni o, kódà gan-an mo ṣe kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ lánàá. Mo máa ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ dáadáa. Bóyá tí n bá ti ń ṣiṣẹ́, tí báa rí pé à, gbogbo ọ̀dọ́ mi kò sì, ó bọ́, ó wà bọ̀rín. Màá kọ orin, mi ní mògbà tí màá bẹ̀rẹ̀ síí máa kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ tí sì máa fi ṣe gbogbo iṣẹ́ mi tán.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ìta gbangba, kí gbogbo ènìyàn, kí gbogbo ojú kó lè rí bí iṣẹ́ mi ṣe rí àti bí mo ṣe ń ṣe iṣẹ́ náà. Ta bá wá rí ẹnikẹ́ni tó bá fẹ́ràn mi lọ́wọ́, àyewa, àjẹgbà láti ràn mí lọ́wọ́ láti lè fojú sí bí mo ṣe ń ṣe iṣẹ́ náà kóun na lè ní experience.

Ah! Mi ò ní ọkọ̀ o, mi ò tí ì ra ọkọ̀ rárá. A sì ń bẹ Ọlọ́run ni nítorí pé iye tí mò ń gbà ní ibi iṣẹ́ mi kò, kò tó ǹkan. A de mon pẹ́ orọ̀ orílẹ̀ èdè Nàìjíríà yìí, gbogbo ǹkan oúnjẹ ló gbówó lórí. Ó jẹ́ pé huń tí pa la fi ń jẹ oúnjẹ èèmejì lọ́jọ́ kan. Elédua lọ́ ń bọ̀ wá o. Mi ò rí i rí.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde orí, àjàjà, òde ìgbéyàwó, òde ìkómọ, òde òkú ṣíṣe. Pé ka lọ bá wà láyòyọ̀ ní oríṣiríṣi ọ̀nà. Mo ti lọ sí òde orí.

Mi ò ní àìsàn kankan lára o. Mi ò ní àìsàn kankan lára. Dípòdípò tí máa ń fi ní ẹ̀rọ ìlera lọ́wọ́ láti máa fi wo gbogbo ìlera ara mi. Ara mi pe pérépéré o. Elédùn máa, elédùwa ọ̀ jẹ́ kí n ní àìsàn kankan lára tí màá máa fi mú ẹ̀rọ ìlera káàkiri.

Bẹ́ẹ̀ni o, a ní àgbàlá òjò ní ibi tí mò ń gbé. Nítorí pé tí òjò bá ti rọ, a máa ní àgbàlá táa máa fi A ní àgbàlá òjò tí omi máa ń rọ̀ sí.

Ah! Á ti dárí àwọn ènìyàn, ó jẹ́ ǹkan tí kò rọrùn rárá o. Nítorí pé oríṣiríṣi ènìyàn la-la dá pẹ̀lú oríṣiríṣi ìwà, ṣùgbọ́n sùúrù àti sùúrù náà la máa fi ń darí àwọn ènìyàn. Wa ri ẹ lomi, ó máa sọ̀rọ̀ sí ẹ sákasàká bí ẹni pé ó jámọ̀ ǹkankan. Bẹ́ẹ̀dẹ̀ ni a máa rí àwọn ẹlòmíì tó jẹ́ pé.wọ́n ma máa tẹríba fún ọ nítorí pé o jọ̀ga wọn láti wọ́n ma máa, wọ́n ma máa caution ara wọn láti máa, wọ́n ma máa ṣọ́ra láti máa ṣe ọ. Ehn ehn. So, àti darí àwọn ènìyàn, ó ń ṣe ǹkan tí ó rọrùn rárá torí kò sí bóyé fẹ́ ṣe àwọn nǹkan tó, tó máa tẹ àwọn ènìyàn lọ́rùn. Kò sí nǹkan tó máa ṣe tó máa tẹ gbogbo àwọn ènìyàn lọ́rùn. Ẹlòmíì wọ́n máa gba ti ẹ, ẹ lòmíì wọ́n ò ní gba ti ẹ. To, bó ṣe rí níyẹn kí ṣe ǹkan tó rọrùn rárá.

Ah! Bí mo ṣe máa ń ṣe fóònù mi lẹ́lẹ̀, tí mo bá ti dé ibi iṣẹ́, màá gbé sí silent tó jẹ́ pé tí wọ́n bá pè mí, kò ní sọ̀rọ̀ síta rárá. Ṣùgbọ́n tẹ́ẹ̀ní ẹ bá ti pè mí, mi ò kí ń lè gbé kọ́lù nítorí pé iṣẹ́ tí mo ń ṣe, a máa ń gbé headset sórí náà ni láti máa fi dá àwọn oníbàárà wa lóun. Ṣùgbọ́n tẹ́ẹ̀ní ẹ bá ti pè tán, màá lọ sórí WhatsApp mi tó jẹ́ social media, màá chat ẹni ẹ̀ up ní pé kíni nǹkan tó fẹ́ kó sọ fún mi pẹ̀lú chatting. Só thát má lè mọ àwọn nǹkan tí ó bá fẹ́, màá lè ṣe é fún un tí ó fi ní pa mí lára rárá níbi iṣẹ́.

Nǹkan tí mo máa ń ṣe pọ̀, iṣẹ́ takuntakun ni mo máa ń ṣe. Mo dà máa ń gbìyànjú láti ríi pé gbogbo nǹkan tí ibi iṣẹ́ mi tó nílò gbogbo ìpátá ni mo ṣe. Mi ò ní fi ibi kankan ṣẹ́ ni kankan tàbí máa ṣe máa tàpá sí òfin ilé-iṣẹ́. Iṣẹ́ takuntakun ni mo ń ṣe o. Iṣẹ́ gidi ni mo ń ṣe.

Èmi ò ní ìṣòro etí o. Mi ò ní ìṣòro etí rárá. Dípòdípò tí máa fi ní, mo máa ní etí tí màá máa fi gbọ́ràn. Kò sí ǹkan tó ṣe etí mi o. Etí tí eléèdúà tó dá fún mi, ọ̀nà ni mo fi ń gbọ́ràn yékéyéké. Mi ò ní ààrùn etí, mi ò dẹ̀ ní àìsàn etí rárá. Mi ò ní ìṣòro etí.

Ẹ̀rọ ayárabíàṣá tuntun, ah! Màá wá owó ẹ̀ lọ́wọ́ niná torí pé àìtí so owó ẹ̀ lọ́wọ́ mi kò tí ì jẹ́ kí n lè sọ pé ìgbà bá yẹ ní mo fẹ́ ra ẹ̀rọ ayárabíàṣá ṣùgbọ́n mo wọ́wọ́ ẹ̀ ní lọ́wọ́. Mò mo pè lágbára ilé dúró, màá rà láìpẹ́ láì jìnnà.

Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi, mo màá n gbé lọ sí ilé ìtọ́jú èékánná ni o, tí wọ́n ma bá mi ṣe èékánná mi dáadáa. O yẹ ko máa funfun pin-in ìgbà mí tí ń bá dẹ́ r'ye láti lọ sí ilé ìtọ́jú èékánná, màá bu omi tó gbóná lọ́wọ́rọ́wọ́ díẹ̀ sínú inú ike, màá fi dettol si, màá fi scraping, màá fi scrape gbogbo ẹsẹ̀ nígbà tí gbogbo ẹsẹ̀ mi bá ti mumi yo ẹ̀ékánná mi, mo máa rẹ́, mo máa gé gbogbo àwọn ìdọ̀tí tó máa ń sá sí abẹ́ ẹ̀ékánná, gbogbo ẹ ni mo máa ṣí.